Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́?

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ?